Ẹ ka lẹ́ọ, ẹ ṣeun fún ìbéèrè tẹ̀bẹ̀rẹ̀ yìí. Ìbéèrè yìí ni wípé ṣé mo fẹ́ran iṣẹ́ ìtà gbangba? Uhmm máa sọ pé bẹ́ẹ̀ ni, màá sì tún sọ pé bẹ́ẹ̀ kọ. Àwọn iṣẹ́ ìtà gbangba bí ka sọ pé a fẹ́ lọ ṣe ihinreere, a fẹ́ lọ wàásù ọ̀rọ̀ Ọlọ́run, mo lé ní mo nífẹsí. Àwọn iṣẹ́ kọ̀ọ̀kan wà, bí àwọn tó jẹmọ̀ iṣẹ́ ìtà bí àwọn tó máa ń kanlé, àwọn kanlé kanlé, àwọn tó máa ń kọ́lé, àwọn tó máa ń rẹ́lé, iṣẹ́ ìtà gbangba ni yẹn. Mo fẹ́ran rẹ̀. Àwọn mìíràn sì wà tó jẹ pé kò jẹmọ̀ iṣẹ́ ìtà gbangba bí ká máa teẹ ohun tí olóyìnbó ń pè ní kọ̀mpútà, àwọn tó máa ń ṣe ẹ̀rọ atẹ̀jíṣẹ́, àwọn o kí ń ṣe tẹ iṣẹ́ ìtà gbangba inú ilé tàbí ibi tí olóyìnbó ń pè ní ọ́fíìsì. Ibẹ̀ ni iṣẹ́ eyun-un wà fún, òun ni mo sì fẹ́ran jùlọ yàtọ̀ sí àwọn iṣẹ́ ìtà gbangba. Ẹ ṣeun.

Ha! Ẹ̀ṣeun ìbéèrè tẹ̀ béèrè yìí rárá. Mi ò ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan. Ṣùgbọ́n ní ìgbà kan tí mo fi rìn ìrìn àjò lọ sí ìlú Èkó nígbà tí ẹ̀gbọ́n mi tó ń bí ọmọ. Ìgbà tí mo débe tí wọ́n ńṣe oúnjẹ Igbo kan báyìí, mi ò lè jẹ ẹ́. Wọ́n ní kí n jẹ ẹ́, mo wá ní míì lè jẹ ẹ́. Ìgbà yẹn ni mo ní bẹ́ẹ̀ni pé torí mo yàgbẹ́, mo yà ìgbẹ́. Mi ò jẹ oúnjẹ yẹn, òórùn rẹ̀ lásán ni mọ́ gbọ́ o. Ṣùgbọ́n mo ya ìgbẹ́.

Bẹ́ẹ̀ni, fún ìbéèrè yìí, ilẹ ti ṣú bai, bo ti lè jẹ́ pé oru ń mú. Nígbà tí oru bá mú, mo ò kí ń sábà fi àṣọ búra. Ṣùgbọ́n ká ní pé iná wà ni tí mo tan àfàfẹ́fẹ́. Ẹ̀hẹ́n, mo le ni máa bo'ra. Tí o bá ti di bí òru ti atẹ́gùn ti ń fẹ́ ju ti ilẹ̀ ti tutù, ìgbà náà ni màá fi àṣọ bo ara mi. Ṣùgbọ́n ní àsìkò táa wá yìí, ìgbà oru ni, kaluku o b'ẹwu sun ni.

Bẹ́ẹ̀ni o, mo máa ń sáré. Bo ti lẹ̀ jẹ́ pé ìgbà táwa náà ti dàgbà, a sáré. Wọ́n á sábà ṣe eré ìdárayá yìí tó máa ń ṣe eré ìtàgé tá a máa sá, eré gbagi gbagi, eré kìlómítà mẹ́ta. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo máa ń sá eré fún ilé ìwé mi, mo sì máa ń gba ipo kinni tàbí ipo kejì fún ilé tí mo bá wà. Wọ́n tun máa ń mú mi lọ sí àwọn ilé ìwé mii láti lo bá wọn sáré ẹ seun.

Uhm, ohun tí mo máa ṣe, tí máa fi ri dájú pé ọ̀dà ọjà mi dára nipé kí n tó ta ọjà, pàápàá jù lọ awọn ọjà tó máa ń ní lebẹẹli iye gba tó máa bàjẹ́. Màá tètè ra ọjà mi mí ò sì ni fún ọwọ́ mọ nípa bóyá kí owó rẹ̀ wá gara débi pé àwọn oníbàárà mi wọ́n nílé wa bami ra. Màá tètè tá kó ránlẹ̀ kí ó tó di pé ó máa súnmọ́ ọjọ́ tí ó fẹ́ bàjẹ́. Ẹ ṣeun.

Ẹ̀ seun fún ibeere yìí, ẹni ìgbà mélòó ni mo máa ń ní ìbápade lọ ṣọ́ọ̀ṣe? Ó máa sọ pé ojoojúmọ́, ojoojúmọ́ ni tí mo bá ní kí n dáhùn ìbéèrè nítorí kò sí ìjọ tí ilẹ̀ mọ́ tàà jẹun. Ojoojúmọ́ ni mo máa ń ní ìbápade. E seun.

Ẹhn tilẹ̀ bá ti mọ́ tí mo jí, tí mo ṣàdúrà sí Ọlọ́run pé ó jí mi sáyé tí mo dúbẹ́ lọ́wọ́ rẹ̀. Màá gbá ilẹ̀ inú ilé, màá fọ àwọn abọ́ tí a bá lò láti àná, á tún ilé ṣe kó tó di pé a tún bẹ̀rẹ̀ ina mii táa fi máa dáná tí abọ́ tún máa fi dọ̀tí. Ni àárín ọ̀sẹ̀ kan, a ṣá máa ń gba inú ilé ní òjòjúmọ́, á gbọn gbogbo kòrò tí ìjàkáriwọ̀ tàbí àwọn ìdọ̀tí tí wọ́n le bá le ṣàpamọ́ sí ẹ̀ ṣẹ̀un.